Mo ní ìforúkọ mi sílẹ̀ ní ilé ìdárayá, nítorí pé mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá dáadáa. Ó máa ń jẹ́ kí ara mi yá gágá, ó dẹ̀ má ń jẹ́ kí ń rí ìfọ̀kànbalẹ̀ nínú àgọ́ ara mi. Orúkọ mi wà n bẹ, ó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ tí mò ń lọ láàárọ̀ lójoojúmọ́ kò kí ń jẹ́ kí ń fi bẹ́ẹ̀ ráyè. Ṣùgbọ́n tó bá ti di òpin ọ̀sẹ̀, mo máa ń gbìyànjú láti lọ sí ilé ìdárayá tí mo fi orúkọ mi kalẹ̀ sí, nítorí kí n lè bá ṣe àwọn iṣẹ́ tó máa jẹ́ kí ń láàgùn, tó dẹ̀ má jẹ́ kí ara mi kó yá gágá.

Mo wà ní ojú òpó ayélujára tí a mọ̀ sí Instagram. Mò dẹ wà lórí Facebook. Páápajùlọ, mo wà lórí TikTok. Àwọn ayélujára, òpó ayélujára yìí ó jẹ́ àwọn ǹkan tí mo ní ìfẹ́ sí láti máa wò. Páápajù lo tí mo bá ń ronú tàbí tí inú mi kò bá dùn, mo máa ń lọ wo àwọn òpó ayélujára yìí láti fi dára mi lára yá.

Wọ́n á ṣe ìtọ́jú èékánná mi tí mo bá lọ sí ilé tí wọ́n ti máa ń ṣe irun lóge. Mo ni ibi ti won ti maa n se irun loge àti se ekanna loge nitoosi me. Kò fi bẹ́ẹ̀ jìnnà sí ibi tí mo gbalé sí. To ba ti di òpin ose, boya laarin ose méjì si ose mẹ́ta, mo ma lo síbẹ̀, won ma bami foo. Mo máa kí ẹsẹ̀ bo mi àti èékánná mi. Won ma foo dada. Wọ́n máa bá mi tọ́jú ẹ. Mo lè lẹ èékánná. Ìgbà mìíràn, mo máa ń lẹ èékánná tuntun sí i. Mo dẹ̀ máa kùn lọ́dà tó rẹwà nítorí pé ìṣọ-- ìṣẹ́ra ní lóge ó ṣe pàtàkì fún mi, pàápàá jùlọ torí wípé mo máa ń lọ síbi iṣẹ́. Mo gbọdọ̀ dún wò fún àwọn oníbàárà wa níbi iṣẹ́ àti àwọn ọ̀gá wa. Wọn ò fẹ́ràn ìdọ̀tí rárá. Mo máa ń ṣe ìtọ́jú èékánná mi dáadáa.

Iyán, iyán, iyán jẹ́ oúnjẹ tó ṣe pàtàkì jù nílẹ̀ Yorùbá. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo fẹ́ràn láti máa jẹ iyán, bó tilẹ̀ jẹ́ pé mi ò fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó àwọn ará Èkìtì, tó jẹ́ wípé iyán jẹ́ oúnjẹ tó ṣe pàtàkì ní àdúgbò wọn àti agbègbè wọn. Tí mo bá fe jẹ iyán nínú ilé mi, màá ra iṣu, iṣu, iṣu tó wà fún jíjẹ wà, iṣu tó dẹ́ wà fún iyán gígún wà. Tẹ bá ti rí, ẹ̀yin gan máa ti dà wọ́n. Mo máa mú iṣu yẹn, màá bẹ́ sórí iná, màá bẹ́ díẹ̀díẹ̀, mo máa bomi sí inú kòkò mi, màá fi iṣu yìí síi. Mi o ni fi iyo si mi o ni fi nkan kan si, mo maa gbe kaná ma de. Tí mo bá ti rí dájú wípé ó ti rọ̀ dáadáa, màá wá sọ̀ kalẹ̀, màá wá wá odó mi pẹ̀lú ọmọ odó mi. Mo máa fọ́, tí mo bá ti fọ́, màá fi iṣu yìí síi díẹ̀díẹ̀, màá ma tẹ́ díẹ̀díẹ̀ pẹ̀lú ọmọ odó. Tí mo bá ti rí pé ó ti parapọ̀, màá bẹ̀rẹ̀ sí ń fi agbára gún. Tí mo bá ti gún dáadáa, màá mọ fi omi síi díẹ̀díẹ̀, màá rí wípé ó fẹ́lẹ́ bí etí kí n tó yọwọ́ kúrò. Ìgbà yẹn màá mọ̀ pé iyán mi ti jiná. Mo dẹ̀ máa wá ọbẹ̀ tó da, bóyá ẹ̀fọ́ ni tàbí ẹ̀gúsí. Mo dẹ̀ máa bú sí ẹ̀gbẹ́ pẹ̀lú ẹran abẹ́jà tàbí pọ̀nmọ́. Mo máa fi si, màá wá jókòó, màá wá jẹ. Tí mo bá jẹ tó tẹ́mi lọ́rùn, màá wá mú omi le.

Ẹ̀pà jẹ́ ǹkan tó ṣe pàtàkì jù tí ó máa ń ṣe ara wá ní oore. Epa, o maa n se ara lore, nítorí wípé, o ni àwọn èròjà nínú ti ọlọ́run daa si ara ee, o man se ara ni anfani. Gẹ́gẹ́ bi a de se mo, àti ara epa oun ni won ti se kulikuli. Tí a bá fẹ́ ṣe kúlíkúlí láti ara ẹ̀pà, nígbà tí wọ́n bá yọ ẹ̀pà láti inú ilẹ̀lẹ̀ tó bá ti gbó dáadáa, ẹ máa wá bó epo ẹ̀yìn rẹ̀. Iyẹn epo tó dáàbò bo ẹ̀pà méjèèjì, ọmọ ẹ̀pà. Tẹ bá ti ṣí epo rẹ ẹ máa sá. Tẹ bá ti sá ẹ̀pà náà tó ti gbẹ, ẹ wá yan ẹ̀pà náà pẹ̀lú yẹ̀pẹ̀ lórí iná. Tẹ bá ti yan ó ti kúrò ní ẹ̀pà tútù ó ti di ẹ̀pà yíyan. Ìgbà yẹn lẹ tó máa wá bó ẹ̀yìn rẹ̀. Ẹ lè dá ẹ̀pà yẹn jẹ lọ́tọ̀ bóyá kẹ fi mu gàárì tàbí kẹ dá jẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ fi ṣe kúlíkúlí ni, ẹ máa lọ̀. Tẹ bá ti lọ̀ ó ní ẹ̀rọ tí wọ́n máa ń fi lọ irú àwọn ẹ̀pà báyìí. Ẹ máa lọ̀ tó máa kúná. Ibi tẹ bá ti ń lọ̀ tó ti ń kúná yẹn, ibẹ̀ lẹ máa ti bẹ̀rẹ̀ sí ń rí òróró tó máa máa sun jáde látara ẹ̀pà náà. Òróró yẹn ẹ máa gbá sọ́tọ̀. Epa teti lo to ti kuna yi, ewa lefi ata si àbí kefi sugar si, nǹkan to ba wu yin ke fi si. Àwọn mí ì máa ń fi iyọ̀ sí i. So ibẹ̀ lẹ ti wá bẹ̀rẹ̀ sí ń ṣe, eh, ẹ̀pà lílọ̀ yẹn. Ẹ máa ṣe sí i gẹ́lẹ́ bó bá ṣe wù yín kó tó di pé ẹ máa bẹ̀rẹ̀ sí ń dín díẹ̀díẹ̀. Tẹ bá ti dín lórí iná tẹ wá, òróró tó ń sun látara ẹ̀pà yẹn náà lẹ máa lò láti fi dín. Kẹ lè rí dájú pé ó dín. Ẹ máa rí pé ó ti gbẹ níbi tó tẹ ti ń dín yẹn. Kíní tẹ dín yen ó ti, òun ni wọ́n ń pè ní kúlíkúlí. Ẹ lè jẹ ẹ ní bó ṣe wà. Ẹ de lè fi mu gàárì, ẹ de lè fi mu ògì. Kò sí ǹkan tẹ lè fi ṣe. Òun náà ó máa ń ṣe ara lóore.

Nígbà tí mo bá ń dúró dè nǹkan, nǹkan tí mo máa ń ṣe òun ni pé mo máa ń kún fún àdúrà. Mo máa gbàdúrà dáadáa, mi ò ní yọ ọkàn mi kúrò. Mo máa fi gbogbo ẹ̀ síwájú Ọlọ́run, mo dẹ̀ máa pa ọkàn mi pọ̀ síwájú Ọlọ́run. Nítorí wípé mo nígbàgbọ́ pé Ọlọ́run ọba lọ́ba tó máa ń ṣe nǹkan fún ẹ̀dá. Tí mo bá ti fi ọkàn mi sí pé Ọlọ́run máa ṣe, lákókò tí mo bá ń dúró yẹn, àdúrà ni mo máa ń gbà. Nítorí pé Ọlọ́run ọba lọ́ba tó máa ń ṣe nǹkan láṣe yọrí, tó máa ń ṣe láṣepé.

Ọ́fíìsì mi máa ń ṣí ní dédé aago mẹ́jọ àárọ̀, ṣùgbọ́n àwa òṣìṣẹ́ ibẹ̀ a gbọdọ̀ ti dé bẹ̀ kò tó di aago mẹ́jọ àárọ̀. Torí ẹ ni mo ṣe sọ pé tó bá ti di aago méje àbọ̀, òun lè mi máa ń kúrò nílé. Nítorí wípé ọ́fíìsì mi kò fi bẹ́ẹ̀ jìnnà sí ibi iṣẹ́ mi, mo máa gbìyànjú láti kúrò nílé láago méje àbọ̀, mo dẹ̀ máa rí wípé mo dé ibi iṣẹ́ mi dédé aago mẹ́jọ òkú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, màá ti jókòó, màá ti máa gbaradì fún àwọn oníbàárà wa ní ọ́fíìsì mi. Ṣùgbọ́n dédé aago mẹ́jọ gbaàko, òun la máa bẹ̀rẹ̀ síí dá àwọn oníbàárà wa lóhùn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pe àwọn oníbàárà tuntun gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo yàn láàyò tí mò ń ṣe ní ọ́fíìsì mi. Mo máa ń kọ oríṣiríṣi nọ́mbà tí a lè pe àwọn oníbàárà tuntun sí, kí wọ́n le bá wa dọ̀wọ́pọ̀, kí owó lè bàa pọ̀ sí ní ọ́fíìsì wa. Tí mi bá ṣe bẹ́ẹ̀, ta bá ń gbára ti, ta bá ń gbára lé àwọn oníbàárà ti tẹ́lẹ̀ nìkan, owó náà ò lè tó wa ná, kò lè tó àwọn ọ́fíìsì wa gan ṣe débi wípé wọ́n máa ní wọ́n fẹ́ san owó oṣù fún àwa òṣìṣẹ́. Ẹ̀ka tí mo wà, mo máa ń pe àwọn oníbàárà tuntun, mo dẹ̀ máa ń wá oníbàárà tuntun tó máa bá ọ́fíìsì wa dọ̀wọ́pọ̀.

Ní agbègbè mi, kò sí ohun kan pàtàkì tó sọnù lọ́wọ́ mi tó jẹ́ ǹkan tèmi. Nítorí wípé a ní àwọn ọlọ́dẹ, a ní àwọn ọlọ́dẹ lágbègbè náà. A de ni àwọn ti won n se àmójútó àwọn dukia wa ti o si hilahilo kankan, a de maa n dawo fún won. Nítorí náà mi ò rò pé ǹkan pàtàkì kan ó ti sọnù rí ní agbègbè mi. Gbogbo wa á ń ṣe ìgbìyànjú, a dè ń dá owó tó yẹ ká dá fún àwọn ọlọ́dẹ, wón de n ṣe ìdáàbòbò fún wa. Bo tile je pe ìdáàbòbò Olorun oun gangan lo se koko ju.

Mi ò ní àkókò pàtó tí mi ò kí ń lo fóònù mi. Ko si ìgbà ti mio kin lo fóònù mi lojoojumo ti mo ba ti mu, mo maa n ka ìwé níbẹ̀, mo maa n ba àwọn ènìyàn sọ̀rọ̀ nibibe mo maa n lo àwọn opo ayélujára lorisirisi, mo de maa n ta ọjà loriire. Fún di èyí, gbogbo ìgbà, fóònù mi ó máa ń wà ní ọwọ́ mi. Mi ò ní àkókò kan pàtó tí mi ò kí ń rí fóònù mi lò. Bó tilẹ̀ jẹ́ pé tí mo bá wà ní ọ́fíìsì, ó máa ń dínkù, lílo fóònù mi máa ń dínkù nítorí wípé iṣẹ́ máa ń gbo mí mú fún mi, mi ò kí ń ráyè láti tẹ fóònù mi. Àyàfi tí àwọn oníbàárà wa tó bá ti-- tí wọ́n bá ti dínkù dáadáa, ìgbà yẹn ni màá mú fóònù mi tí màá bẹ̀rẹ̀ sí ní tẹ̀. Àìjẹ́bẹ̀, gbogbo ìgbà báyìí, fóònù mi ó máa ń wà lọ́wọ́ mi ni.

Ìjó àti àjọyọ̀ ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì jù tí èèyàn bá ń ṣe ayẹyẹ tó bá ń mú inú èèyàn dùn gẹ́gẹ́ bí ayẹyẹ ìgbéyàwó tàbí ayẹyẹ ìsọmọlórúkọ. Orin oríṣiríṣi ni wọ́n máa ń kọ. Gẹ́lẹ́bí àtisẹ̀ mọ̀ ní ayé àtijọ́ tí àwọn ọba bá ní òde ṣe, ojúde ọba wọ́n máa ma kọ orin, wọ́n máa ma lùlù, wọ́n máa ma jó. Gbogbo àwọn nǹkan yẹn ó máa ń jẹ́ kí inú èèyàn dùn. Ṣùgbọ́n láyé ìsín, tí a bá ní ayẹyẹ tó jẹ́ ayẹyẹ pàtàkì, ó ní àwọn nǹkan tí wọ́n máa ń lo àwọn ohun ìgbàlódé láti fi kọ orin. Àwọn ni a mọ̀ sí DJ. Tí DJ bá ti wá síbi òde ènìyàn, wọ́n máa fi orin tó dùn si. Ìyá ọlọ́mọ máa jó. Tó bá jẹ́ kò mọ̀ ni, bàbá ọlọ́mọ náà máa jó. Gbogbo àwọn tí wọ́n bá wọn yọ̀ wọ́n máa jó. Tó bá jẹ́ pé ayẹyẹ ìgbéyàwó náà ni, bí kálúkú ṣe máa jó, tí nú kálúkú máa dùn, àtiẹ̀ní rántí ìṣòro tó ń dojú kọ wá. Mo nífẹ̀ẹ́ sí ijó gẹ́gẹ́ bí ẹni kan, bó tilẹ̀ jẹ́ pé mi ò fi bẹ́ẹ̀ mọ ìjó jó dáadáa. Ṣùgbọ́n ijó ó jẹ́ nǹkan tó jẹ́ wípé tí mo bá tí ń jó, inú mi máa ń dùn.

Gbẹ̀gìrì, ó jẹ́ ọbẹ̀ kan tó ṣe pàtàkì jù tí a lè lò láti fi jẹ oúnjẹ tí a mọ̀ sí àmàlà tàbí tuwo. Kò pọ́ndándán pé àmàlà nìkan ni a máa fi gbẹ̀gìrì jẹ. Wọ́n máa ń ṣe gbẹ̀gìrì láti ara ẹ̀wà. Tí a bá fẹ́ ṣe gbẹ̀gìrì, a máa rí i dájú wípé a mú ẹ̀wà wa a bó. Tí a bá ti bó epo ẹ̀yìn ẹ̀wà wa yìí, a máa gbé kaná bẹ̀, a máa bomi síi, a máa fi irú síi. Tá bá ti gbé káná tá ti rí pé ó ti rọ dáadáa, a máa wá fi ìjàbẹ́ a máa fi gún gún gún a máa wá ṣẹ́ omi àti, àti ẹrunrun ẹ̀wà yí. Omi ta a ṣẹ́ yẹn, òun la máa dà padà sórí iná. Òun la máa fi ṣe gbẹ̀gìrì. Ẹ̀rún yẹn a lè dàánù. So, a máa dá epo sí orí iná tá dá ẹ̀wà yìí sí, a fi ìṣebẹ́ sí èmi máa nífẹ̀ẹ́ sí láti fi edé sí í kó lè tún mú adùndún rẹ̀ jáde. A máa fi irú síí, a dà máa fi ìsebẹ̀, a máa fi iyọ̀ sí i, níwọ̀nba tó máa dùn dáadáa. Tá bá ti rí pé ó ti hó wá tí ó ti jinná wá, a máa ti rí lát'ojú ẹ wípé ó ti jinná, a máa wá sọ̀. Tèmi bá ní ewédú nílé, màá ṣe ewédú, màá wá wá àmàlà tó fẹ́lẹ́, màá wá bu gbẹ̀gìrì yìí le lórí pẹ̀lú ewédú, pẹ̀lú omi ọbẹ̀ àti àwọn ẹran lóríṣiríṣi, màá jẹ. Ìgbà mìíràn dẹ́ ni, mo máa ń jẹ gbẹ̀gìrì mi pẹ̀lú tuwo. Ó lè jẹ́ tuwo ìrẹsì tàbí tuwo àgbàdo. Kò ṣe éyí tí mi ò lè fi jẹ. Tí mo dè máa bu omi ọbẹ̀ sí i pẹ̀lú àwọn ẹran lóríṣiríṣi tó máa ń ṣàrà lórí. Tí mo bá ti bù sí máa jẹ mo dẹ̀ máa yó dáadáa. Tí mo bá ti yó, màá le mu omi lé, màá wá sùn. Torí àlẹ́ ní mo máa ń nìfẹ́ sí láti jẹ irú oúnjẹ bá yẹn.

Batiri fóònù mi o ní agbára torí wípé ó máa ń gbà mí ní bí ọjọ́ mélòó kan. Ó máa ń tó ọjọ́ mẹ́rin sí ọjọ́ márùn-ún kó tó di pé ó máa kú. Nítorí wípé tí mo bá ti fi síná tó ti kún dáadáa, màá gbìyànjú pé kí máa lò ó fún àwọn ǹkan tí mo fẹ́ lò ó fún. Ṣùgbọ́n tí mo bá ti lò ó jù tí mi ò fi sí ẹnu iná pé kó gbaná sára, tó bá ti pẹ́, tó bá ti pẹ́ jù fúnra rẹ̀, ẹ kan máa rí tó máa dúró nígbà tí kò yẹ kó dúró, torí pé ó ti ń ṣiṣẹ́ iṣẹ́ láṣẹ jù. Ó ti ń ṣe iṣẹ́ yẹ̀n gidigan jù. Bo se ye ko ṣiṣẹ lọ, e kan ma ri pe sa dede lo ma dúró àfi ìgbà tí ẹ bá fi fóònù náà kalẹ̀ tí ẹ bá fi sẹ́nu, ibi tó máa ti gbaná sára, ìgbà yẹn ló tó máa ṣiṣẹ́ padà, tó máa jí padà, tó máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́.

Ohun àkọkọ ti mo ma n se ti ina o ba si fún odidi ọsẹ kan, mo ma ko gbo gbo oúnjẹ to ba wa ni ibi ti mo ma n tọ́jú àwọn oúnjẹ mi si to yẹ ko tutu, maa ko oúnjẹ náà jáde. Mí ò ní jẹ́ kó bàjẹ́, màá gbé kaná. Tí bá ti gbé kaná, ìyẹn orí gáàsì mi, màá rí i pé ó ti sè tó ti jiná tí ò sí wípé bóyá ó fẹ́ bàjẹ́ mọ́. Màá pín fún àwọn tí mo bá fẹ́ pín fún, màá dẹ̀ rí i dájú pé oúnjẹ yẹn tán lọ́jọ́ náà. Mo dé maa tun ṣe agbára mii to ni se pẹ̀lú a n ṣiṣe ilé, maa gbìyànjú láti ṣe. Nítorí wípé mi ò ní fẹ́ kí ààyè, kí ààyè yọ sílẹ̀ wípé kò sí iná. Fún ọ̀sẹ̀ kan, mo dẹ̀ máa gbìyànjú láti pe àwọn tó jẹ́ ọ̀gá tí wón máa ń so iná, tí wón dẹ̀ máa ń yọ iná ní àdúgbò wa, mo máa pe wón, mo dẹ̀ máa bá wọn sọ̀rọ̀ kí wọ́n bá wa gbìyànjú láti ṣe iná wa padà.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, òun ni oúnjẹ tí a mọ̀ sí ìrẹsì àtèwà ta máa ń ṣe papọ̀. Ah! Mo fẹ́ràn oúnjẹ yìí dáadáa débi pé tí mo bá sè é, màá fi ọbẹ̀ tó ládùn màá fi jẹ ẹ́. Mo dẹ̀ máa lo ẹran, ẹja, pọ̀nmọ́ àti dòdò màá dín sí i. Nítorí pé tí mo bá ń jẹ oúnjẹ yìí, ah! Inú mi máa ń dùn gan-an, ọkàn mi lè máa ń balẹ̀. Mo n gbìyànjú láti rí i wípé mo jẹ oúnjẹ yìí ní àkókò ìgbà tí wọ́n bá san owó fún mi lẹ́nu iṣẹ́ mi. Màá gbìyànjú láti ṣe nǹkan tó tẹ́ mi lọ́rùn tí màá jẹ ẹ́ tó jẹ́ pé ìgbà tí mo bá ń jẹ ẹ́, mi ò ní ní nǹkan mi tí màá mọ fi orí mi ro ju wípé, ah! Iṣẹ́ ọwọ́ mi òún na lé lé yi o tí mo fi ń tọ́jú ara mi báyìí o. Bẹ́ẹ̀ni, nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ni yen.

Nǹkan tó máa ń bí mi nínú gidigidi ohun ni kí ènìyàn máa parọ́ mọ́ mi. Nǹkan tí mo ṣe àti nǹkan tí mi ò ṣe. Kí ènìyàn dè jókòó kó dè bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ mi, mi ò nífẹ síi. Ó dà máa ń bí mi nínú. Mi ò fẹ́ràn irọ́ pípa rárá àti rárá. Kódà kó jẹ́ wípé wọn fẹ́ gbé ọbẹ sí e lọ́rùn, kò yẹ kó gbìyànjú tàbí kó rí i wípé o bẹ̀rẹ̀ sí ní parọ́.

Mo máa ń mu àwọn ohun mímu pirotíìnì, mo máa ń mu dáadáa torí wípé mo nígbàgbọ́ pé àwọn nǹkan yẹn ló máa ń ṣe ara ní oore. Gẹ́gẹ́ bí ẹ̀wà sóyà, tí èèyàn bá ṣe omi rẹ̀, tí èèyàn bá ṣe mílíìkì rẹ̀, ó máa ń ṣe ara lóore gidigan, mo dẹ̀ nífẹ̀ẹ́ sí i.

Ẹni tó bá ṣe àìsàn nílé, èèyàn máa lọ ilé, èèyàn máa lọ tọ́jú ẹni. Èmi gẹ́gẹ́ bí ọmọ, tí mo bá rí èèyàn tó bá ń ṣe àìsàn, màá lọ jókòó tì. Tó bá rí mi gan, inú ẹ̀ máa dùn. Mo dẹ̀ máa gbìyànjú. Mo mọ̀ wípé oúnjẹ ò ní lọ lẹ́nu ẹ̀, ṣùgbọ́n màá gbìyànjú fún un láti rí wípé ó ń jẹ oúnjẹ tí mo bá ń sè fún. Ó dè mu omi, ó de ń lo àwọn oògùn rẹ̀. Gbogbo àwọn kíní yìí máa ṣe títí tó máa fi dára yá.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọsẹ, oun ni ọjọ́ tí a mọ sí ọjọ́ jímọ̀. Ọjọ́ yẹn, mo nifẹ sí ọjọ́ náà gidigan nítorí pé oun ni ọjọ́ iṣẹ́ tí o kẹhin nínú ọsẹ ka tó bọ sí òpin ọsẹ. Kò kí n fún mi ní wàhálà, gbogbo iṣẹ́ mi bayi papa pa ma ti ṣetan. Torí ẹ, mo ṣe fẹ́ran ọjọ́ jímọ̀ jù nínú gbogbo ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀.

Ìrẹsì tí a máa ń sè ní àjọ̀dún wa ìrẹsì náà jẹ́ ìrẹsì tó jẹ to ṣe pàtàkì jù nítorí wípé ó máa ń pọ̀, àwọn olópò gan-an ni wọn máa ń sè é. Tí ẹ bá fẹ́ sè ẹ ríi wípé èròjà dùn dáadáa. Èròjà bí i tímọ́tì, òróró, àlùbọ́sà, gbogbo nǹkan lẹ́yan máa fi sí i. Ẹ máa rí i wípé, èròjà dùn ìrẹsì yìí kò dẹ́ sí ǹkan tó lè mú èèyàn láti má jẹ ẹ torí ìrẹsì àjọ̀dún ni. Ajọdun ti mo de tii lórí ti i mo ti jẹ irú ìrẹsì bayen, ohun ni ajọdun ẹgbẹ tii mama mi maa n se nígbà ti a kere. Ta ti lọ ajọdun náà, wọn maa pín oúnjẹ kódà wọn maa n pín nǹkan de bi wípé, wọn máa pín nǹkan lilo bíi àwọn bucket, àwọn oríṣiríṣi nǹkan bayen irú àjọ̀dún náà ni mo ti jẹ ìrẹsì tó dùn dáadáa tó dangajia.

Ọjọ́ ọjà, ó jẹ́ ọjọ́ kan tó ṣe pàtàkì fún mi. Ọjọ́ tí mo dẹ̀ máa ń lọ òun ni ọjọ́ àbámẹ́ta. Mo máa ń nífẹ̀ẹ́ sí láti lọ lọ́jọ́ náà torí ó jẹ́ òpin ọ̀sẹ̀. Mo dẹ̀ máa kọ àwọn nǹkan tí mo nílò nínú ilé mi. Mo máa kọ jáde. Tí mo bá dé ọjà, bó tilẹ̀ jẹ́ pé ìgbà mìíràn mi ò kí ń tẹ̀lé àwọn nǹkan tí mo kọ, màá tún padà lọ ra àwọn nǹkan mi tí mi ò ro kàn pé ó yẹ kí n rà. Ọjọ́ náà, ìgbà mí dẹ̀ ni màá kiri nínú ọjà. Ma ma poyi nínú ọjà láti debi ti mo n lo.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́ o. Tí mo bá ti débi iṣẹ́ gbára báyìí ni màá pò coffee mi. Mo ní cup tí mo máa ń lò, màá pò coffee mi síbẹ̀. Mo dẹ̀ máa fi sugar àti mílíkì síi. Torí coffee yẹn, oni agbára kan tí o má ń fúnmi tí moba tife bẹ̀rẹ̀ iṣẹ́ ní office.

Ṣé màá yan àwọn ohun tí màá wọ̀ ní àárọ̀, mó gbìyànjú láti yọ̀ kalẹ̀ láti alẹ́ oku ọ là. Mo máa yọ gbogbo àwọn aṣọ àti bàtà àti báàgì ìpamọ́wọ́ màa ti yọ kalẹ̀ láti o ku ọ la. Nítorí pé tó bá di àárọ̀, tó bá jẹ́ pé àárọ̀ ni mo fẹ́ máa yọ kálẹ̀, ó máa nira fún mi kò dẹ̀ ní rọrùn fún mi mọ́. Màá gbìyànjú láti yọ̀ kalẹ̀ kó le bá dí iṣẹ́ mi kù tó bá di ọjọ́ kejì.

Ó nígbà kan tí mo ké, tí mo gun ọkọ̀ akérò tí mo jẹ́ ẹni tó gùn ún ní kẹ́yìn. Ìgbà yẹn, ó níbi kan tí mò ń lọ, mo fẹ́ yọjú sí àwọn bàbá kan tó jẹ́ wípé àgbàlagbà ni wón. Ibi tí mo dẹ̀ ń lọ yìí, ọ̀kadà tí mo bá gbé ọ̀kadà láti ẹnu ọ̀dọ̀ mi, ibẹ̀ máa jìnà gidi gan. Nítorí ẹ, mo wọ́n ní sùúrù pé kí n lọ ibi tí wọ́n ti ń gbé ọkọ̀. Láti ibẹ̀, àwọn ìlú kẹ́lẹ́jẹkẹ́lẹ́jẹ fa. Láti ibẹ̀ fa, mo gbé ọkọ̀ akérò. Èmi ni ẹni tó gun ọkọ̀ náà ní kẹ́yìn. Mo dẹ̀ tètè dé ibi tí mò ń lọ torí wípé wọ́n nílò láti máa kó èrò púpọ̀ mọ́ nígbà tó ti jẹ́ wípé èmi ni mo wọ̀ láti kẹ́yìn.

Tí ọkàn arálè mi ò bá balẹ̀, mo máa ń gbìyànjú láti sọ fún pé kó fi ra rẹ̀ lọ́kàn balẹ̀. Mo dẹ̀ máa sọ àwọn ìrírí tèmi náà tí rí, tó mú ọkàn tèmi náà tó fi le, tí màá mọ̀ fọkàn mi balẹ̀ wípé jẹ́ kí ènì yen náà fi ọkàn rẹ̀ balẹ̀. Mo máa sọ àwọn ǹkan tó da tó ti ń ṣẹlẹ̀ lágbègbè wa. Mi i ní sọ àwọn ǹkan mi tí ó máa ń ṣe ìbálẹ́rù fún yan tó máa ń jẹ́ kí ẹ̀rù o ba yàn, mi ò ní sọ fún un.

Ìgbésí ayé èèyàn máa ń rọrùn tí èèyàn bá kó lọ sí ìlú ńlá nítorí wípé gbogbo àwọn ǹkan mèremère ó máa ti tẹ ẹni náà lọ́wọ́. Gbogbo àwọn ǹkan tó máa ń jẹ́ kí inú èèyàn dùn ó máa ti tẹ ìyàn lọ́wọ́. Kò sí wípé bóyá èèyàn ń ṣe wàhálà láti rí ǹkan. Kò sí ǹkan tó jọba yen. Fún ìdí èyí, gbogbo èèyàn tí ó bá gbìyànjú kí èèyàn rí dájú wípé èèyàn kó lọ sí ìlú ńlá kí ìdàgbàsókè àti ìyípadà rere kó dé bá ilé ayé ẹni náà.

Mo máa ń ṣe ìpè fídíò gidi gan-an torí wípé ibi tí mò ń gbé ó jìnnà sí ibi tí àwọn òbí mi ń gbé. Nítorí àti àwọn àbúrò mi. Nítorí na, mo ma n gbìyànjú láti se ipe fídíò láti ri ojú won, láti ri torí wípé ọ̀nà wa jọ jìn síra wa.

Irun dídì, ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Ó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ ọ́fíìsì tí mò ń ṣe kò jẹ́ kí n ráyè. Ṣùgbọ́n irun dídì ó jẹ́ iṣẹ́ tí mo kọ́ nígbà tí mo fi ń ṣiṣẹ́ àgùnbánirọ̀. Mo mọ bí a ṣe ń di irun, mo mọ bí a ṣe ń ko irun. Tí a bá fẹ́ di irun, màá ríi dájú wípé irun ẹni tí mo fẹ́ dì ó ti fẹ́lẹ́ dáadáa, ó ti yà. Màá là á. Tó bá jẹ́ ṣùkú ni mo fẹ́ dì, mo mọ dì. Tó bá jẹ́ àdìmẹ́yìn ni, mo mọ dì. Ó dẹ̀ máa ń gba àkókò. Irun dídì máa ń gba àkókò. Ṣùgbọ́n fún ẹni tó bá yáwọ́, kò kí ń gba àkókò jù. Pátápátá ó lọ bí i wákàtí kan tàbí wákàtí méjì lórí irun kan tí èèyàn bá ń dì fún ènìyàn.

Ọjọ́ tí mo fẹ́ràn jù ní àkókò òjò. Ó ní òpin ọ̀sẹ̀. Tí ó bá jẹ́ òpin ọ̀sẹ̀ ni lásìkò òjò, mo nífẹ̀ẹ́ sí i. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àsìkò tí mo máa ń lọ síbi iṣẹ́ ní àkókò òjò bọ́ sí i, a, mi ò nífẹ̀ẹ́ sí i torí wípé òjò máa pa mí dé ibi tí mò ń lọ ni. Ara mi máa ti mu omi dáadáa kí n tó dé ibi iṣẹ́. Ó dẹ̀ máa ń fa àìsàn kàtá tàbí kí ń máa rí bí pé mo fẹ́ ṣe bà. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àsìkò ẹ̀rùn ni gbogbo ẹ máa dá, kò sí ìgbà tí mi ò le lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tí gbogbo ẹ bá yípo, tí ó bá jẹ́ àárọ̀ tàbí alẹ́ ni, tó bá sì àti jẹ́ àsìkò òjò, mo máa ń nífẹ̀ẹ́ sí i pé bí gbogbo ẹ ṣe máa ń rí tí ó tutù dáadáa. Ó máa ń dùn mọ́ mi torí wípé àsìkò òru kò dẹ́rùn. Ara máa ń nìyan ni. Ki ọlọ́run ma farah ni wá.

Mi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé torí wípé ẹ̀sìn Islamù tí mò ń ṣe, ẹ̀sìn Mùsùlùmí tí mò ń ṣe kò fi ààyè gba kí a máa lọ sí àwọn ilé ìṣẹ̀mbáyé. Kò faragbà rárá kí a máa lọ sí ibẹ̀. Torí e ni emi ose nife si láti ma lo si ibi ibe. Torí tí mo bá gbìyànjú láti lọ sí ibẹ̀, ẹ̀rù ó mọ̀ bà mí láti dojúkọ àwọn nǹkan mi.

Orúkọ Yorùbá ó jẹ́ oríṣiríṣi ló wà. A ní orúkọ àmútọ̀runwá àti a sì ní àwọn orúkọ àbísọ. Orúkọ àbísọ yẹn ó jẹ́ àwọn orúkọ tí bóyá ìyá ọmọ tàbí bàbá ọmọ ló wù wọ́n láti sọ ọmọ wọn ní orúkọ. Gẹ́gebi orúkọ tèmí báyìí, mo ní orúkọ àbísọ tí à ń pè ní Mosúnmọ́lá. Ìtumọ̀ orúkọ náà ó túmọ̀ sí wípé àwọn òbí mi wọ́n ti súnmọ́ ọlá dáadáa, ọlá dẹ̀ yí wọn ká. Gogo àwọn orúkọ yìí ló ní ìtumọ̀ tó da tó dẹ̀ dùn gbọ létí. Àbúrò mi ó ń jẹ́ Oláyínká, ó túmọ̀ sí pé ọlá ó ti yí i ká. Àwọn ìtumọ̀ orúkọ yìí ó ń jẹ́ kí a mọ rírì àǹfààní èdè Yorùbá tí a ń, tí a fi ń sọ ọ̀rọ̀ yìí. Ó dẹ̀ jẹ́ kí èdè náà kó túnbọ̀ tún yé wa dáadáa ju bó ṣe yé wa lọ.

Mo máa ń jẹ gọ́ọ̀mù lẹ́nu, nítorí pé tí inú bá ń run mi, tàbí tí ẹnu mi tí mo bá ṣàkíyèsí pé ẹnu mi ń rùn, mo máa ń jẹ láti fi lé òórùn ẹnu mi jáde. Àti tí inú bá ń runmi mo má ń jẹ nitorioe kí n lè bá màmá ronú ìlera tí ara mi bá ń gba nígbà tí inú bá ń runmi.